Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa, àti pé kò pẹ́ tí mo dé àdúgbò mi náà, àdúgbò tí mo wà nisínyìí, kò tí tó bí I, bí ọdún mẹ́ta ṣá, ló máa lọ bí i ọdún mẹ́ta ńsin. Èmi jẹ́ ẹnìkan tí wípé mi ò kí ń sábà jáde púpọ̀ jù, ò kí ń sábà jáde púpọ̀ jù.

Eléyìí jẹ́ ibèrè kan tó, tó pa mí lẹ́rin ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ràn nínú ice cream, ni pe, ó dùn, ó dùn, ó dùn. Kódà ó dùn, kódà but èyí tí mo like jù ni èyí tí wọ́n, èyí tí mo fẹ́ràn jù ni èyí tí wọ́n block tó bá jẹ́ kí tó, tó gan tó block. Àti eyi tó máa ń lọ́ mi dáadáa àti kó dà ọmọdé àbí àgbàlagbà lè mú. Èyí tó bá ní block dáadáa, ti mi fibe fẹ́ràn èyí tó bá ṣàn púpọ̀ jù, èyí tó bá block dáadáa.

Hmm eléyìí o, ko, ko ní se pẹ̀lú gbà, nnu torí fóònù máa ń gbóná, máa ń gbóná níí, gbà ṣe ìgbà ni. Ìgbà mìí wa tí owó yìí bá fi sínú iná, kò máa gba iná sára, kí n wa tan data lẹ̀. O kan, o ma máa gbóná, o ma máa gbóná. Ìgbà mìí wa nàa to je pé, boyà ibí tí mo fi sí, òórùn, òórùn wà, òórùn wà nbẹ̀, tí òórùn bá ti bàle, ó máa gbóná. Tàbí mó ń fi sínú iná, mo wà ń tẹ̀, tàbí pé boya mo ń ṣe mejeeji papọ̀, eléyìí a máa fa sábàbí i kó gbóná. Tàbí nígbà mìí tí, tí n bá, tí n bá ń fẹ́ fi pe èèyàn, tí bá ń fi n pe èèyàn lọ́wọ́, ó lè máa gbóná, àti oríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

N-- bí mo ṣe máa ń pàrọ̀ ọkọ̀, ìparọ̀ ọkọ̀ ọ pọ̀, ọ pọ̀, ó lè ní ṣe pẹ̀lú nǹkan tó báa ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. À ti pé lórí ǹnkan tó báa ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni màá mọ bí màá ṣe pààrọ̀ ọkọ̀ àbí ǹkan tí mo fẹ́ ṣe nígbà náà. À ti pé ìparọ̀ ọkan, ìparọ̀ ọkan ó ní ṣe pẹ̀lú ǹnkan tí èeyàn fẹ́ ṣe, ó ní ṣe pẹ̀lú ǹnkan tí èeyàn fẹ́ mú ṣẹ àti mú ṣe. N máa pààrọ̀ ọkan, ó ṣe, ó ṣe o, ó làǹfaàní tó pọ̀ tí ó bá dé ìgbà ta fẹ́ lo nǹkan náà.

Rárá o, mi ò ṣe ẹni tó ń wọ gíláàsì lọ́wọ́lọ́wọ́. Mo máa ń wọ gíláàsì tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mo ṣe kéré jù báyìí lọ, mo wọ gíláàsì nígbà yẹn. Bàkán wà tí mo ní wàhálà kan pẹ̀lú ojú, mo bẹẹre sí wọ glasses, ṣùgbọ́n nísinsìnyí mi o wọ gíláàsì mọ̀.

Mi ò ní ọkọ̀, ọkọ̀ mọ́tò. Mi ò ní ọkọ̀. Ọkọ̀ tí mo ní ní ẹlẹ́sẹ̀ méjì, àwọn ọ̀kadà ẹlẹ́sẹ̀ méjì. Bẹ́ẹ̀ni, mo lè máa ń fọ̀ lórekóore. Ṣùgbọ́n pé tí mo ti fọ nítorí, nítorí ó ní àwọn wàháláà kékeré kan tí ó jẹ́ kó rìn lọ́wọ́ yí. A tí pé mo lè fọ̀ ní àárọ̀ tàbí alẹ́ nígbà mi. Ṣùgbọ́n mi ò kí ń fọ̀ ní ọ̀sán, àárọ̀ tàbí alẹ́.

Àwọn ìgbà tí mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi ni ojoojúmọ́, ojoojúmọ́ ni. Ìgbà kú ìgbà, lóòrèkóòrè. Mo lè wo láàárọ̀, mo lè wo lọ́sàn-án, mo lè wo lálẹ́, mo lè wo lóru gbà mí. Àti pé nǹkan tó máa ń sábà jẹ́ kí n lọ wo ni pé bóyá tí bá èmi ni mo kọ́kọ́ rán ímélì sí ẹnìkan, mo wá rí tí kò fún mi ní ìjábọ̀, kò fún mi ní ìjábọ̀ padà. Àwọn yìí máa ń fa sábàbí tí máa ń fi wà lórí ímélì ẹ máa wo lẹ́ẹ̀mẹwàá lóòrèkóòrè. Àbí mo ní nǹkan pàtàkì kan bóyá ó ṣòwò owó àbí nǹkan kan, mo máa mọ̀ wò.

Rárá o, èmi ò kí ń wọ ìborùn. Àwọn, èmi ò kí ń wọ ìborùn. Àwọn obìnrin, àwọn obìnrin wa ni wọ́n máa ń sábà wọ eleyii. Fìlà ni mí máa ń sábà wọ ní gbogbo ìgbà. N ò lè lọ lọ́nà láì wọ fìlà. Mi ò dè ní ṣi orílẹ̀ láì wọ fìlà. Ṣùgbọ́n ìborùn fún àwọn obìnrin ni. Ìgbà mí wà tí àwọn ọkùnrin náà máa ń wọ ìborùn, ìborùn tí àwọn lárúbáwá máa ń sábà wọ yẹn sórí irúbẹ̀ẹ́. Ṣùgbọ́n lẹ́kankan ni kò ṣe ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlò ǹkan lóòrèkóòrè nígbà míì. Mo máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nítorí pé àwọn ǹkan mi wà tó jẹ́ pé tí èèyàn bá ti lò kò le sáré sọ́nù bẹ́yen. Ṣotiyé so a máa, a máa lò lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó pọ̀ dáadáa lé nínú àwọn ǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí máa tún lò tí máa sábà ṣe ní gbogbo ìgbà.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń sábà lò. Ọlọ́wọ́ ọ̀tún ni mí. Ọwọ́ ọ̀tún nmá sábà lò. Mo gbìyànjú láti lo ọwọ́ òsì nígbà kan nígbà tí mo sì kéré lọ́dọ̀ àwọn òbí mi, ṣùgbọ́n kò mọ́ra, kò mọ́ mi lára dáadáa. Torí náà, ọwọ́ òsì, ọwọ́ ọ̀tún, ọwọ́ ọ̀tún mi ló ló nípọn dáadáa. Maá sábà lò ó fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Mo fẹ́ fi gbé nǹkan, tàbí mo fẹ́ kọ nǹkan, tàbí mo fẹ́ fi mú nǹkan, tàbí ti bá ń juwọ́, ọwọ́ òsì yìí ni máá sábà, ní ọwọ́ òsì ni máá sábà lò jù.

Lọ́wọ́lọ́wọ́ báibái, mi ò tíì ní ètò láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn, ṣùgbọ́n tí bá ní kápa tàbí tí bá ní rí ìrànlọ́wọ́ láti lọ ṣe iṣẹ́ ní ìlú mìíràn, màá mu, màá mu. Nítorí pé ìlú mìíràn, àgàgà àwọn ìlú tí wọ́n ti yanjú nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wọn tàbí ìṣe wọn nílùú, ó da gan fún láti fi tètè tu owó wó jọ, láti fi tètè dá dúró, láti fi tètè fi bọ ẹbí, àtara. Ó da gan, àwọn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló ń bẹ ń bẹ.

Ohun nǹkan mímu tí mo fẹ́ràn jù ni bóyá àwọn mílìkì wà ń bẹ tàbí juice tàbí àwọn nǹkan tó ń pè ní soya milk, soya milk àti àwọn èso tí wọ́n lọ papọ̀, àwọn èso tí wọ́n lọ papọ̀ tí wọ́n ń pè ní fruit mix. Nínú àwọn yẹn ni mo sábà fẹ́ràn jù. Àwọn nǹkan tó jẹ́, tó jẹ́, eh, tí ó wà, tó jẹ́ àwọn nǹkan tó jẹ́ nǹkan tá bá, àwọn natural ni mo maa n sábà fẹ́ràn jù. Mi ò kín sábà fẹ́ràn àwọn tí wọ́n ṣe ní, à, tí wọ́n ti mix papọ̀ pẹ̀lú àwọn nǹkan tí ó wà, eh, tí ó ṣe ara láǹfààní.

Ṣé mo mọ̀? Rárá o. Mi ò kí ń sábà ṣe ìtọ́jú àwọn ọjà. Sé àwọn ọjà, nǹkan tí ẹ lérò ni pé àwọn ọjà tí àwọn èèyàn ń tà pé kí wọ́n máa bá wọn tọ́jú ẹ̀ sí ilé ìtọ́jú ilé ipamọ́. Rárá o, mi ò kí ń ṣe eléyìí.

Èmi jẹ́ ẹnìkan tí ò kí ń gbọ́ orin mọ́. Mi ò fe gbọ́ orin mọ́, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni mo máa ń gbọ́ orin ṣùgbọ́n nísìnyí mi ò kí ń gbọ́ orin mọ́ torí pé ẹ̀sìn tí mò ń ṣe o gba, kò ní kún fún kò ní gbà láyè fún orin gbígbọ́, kò ní gbà láyè fún orin gbígbọ́.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́, kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ méjì. Tó bá jẹ́ iyẹn lẹ ń sọ, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ méjì dáadáa. Kódà ó jẹ́ ǹkan tí mo fẹ́ kọ fúnra mi. Mo dẹ̀ máa ń gbe wó lórí, mo máa ń gbe sórí ojú ọ̀nà tí àwọn mọ́tò ti ń kọjá máa bó sí àárín wọn, màá máa wà. Eléyi bi mo ṣe kọ́ kẹ̀kẹ́ gígùn nìyẹn. Mo jẹ, gbèrò, mo gbèrò pé ẹ̀ń sọ̀rọ̀ npa kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta. Iyen na mo mọ̀ wà, iyen na mo mọ̀ wà, ẹ̀ẹ́na mo mọ̀ wà.

Bẹ́ẹ̀ni, mo máa ń sábà lo àwọn ìdáàbòbò oorun sára. Ọ̀pọ̀lọpọ̀ oríṣìíríṣìí ẹ ló wà. Mo sábà lò ó tí-- nigba taye bá ti wà fún un àti tí mo bá ti rí owó rà. Nítorí kò n ṣe gbogbo ìgbà náà ni mo máa ń ní owó láti rà á. Ṣùgbọ́n tí n bá ti ní owó, mo máa n rà, mo máa n rà, mo máa n rà dáadáa, mo máa n rà dáadáa. Ó jẹ́ ǹkan tí èmi náà fẹ́ràn. Ò jẹ́ ǹkan tí mo fẹ́ràn. Àgaga, àwọn èyí tó bá, tó l'oorun tó da, tó da, tó-- ti e bá fi sára, esí máa gbó oorun ẹ̀. Kódà tí e bá ti bo aṣọ yẹn, irú àwọn eléyìí ni mo máa ń sábà fẹ́ràn. Kódà ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn gan.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Wọ́n máa ń sọ pé ìtumọ̀ orúkọ mi jẹ́ ẹni, ẹni f'ọkàn tán, ẹni f'ọkàn tán te mi, nígbà tí mo gbọ́njú tí mo mọ̀ pé ẹni f'ọkàn tán.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Eléyìí jẹ́ kí ǹkan tí mo máa ń sábà ṣe tẹ́lẹ̀. Mo máa ń-- mo yìí máa ń ṣe dí sìn náà. Mo lè fi àwọn fáìlì oríṣìíríṣìí tẹ́lẹ̀, àwọn fáìlì tó ṣe pàtàkì àti àwọn nígbà tí mo sì máa ń wà nínú jàiriya ńgbà yẹn, màá ń fi àwọn orin sórí cloud nígbà yẹn àti àwọn picture. Ṣùgbọ́n nísìnyín, mi ò kí ń ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n àwọn fáìlì àti àwọn dọ́kúmẹ́ǹtì tó bá wà pàtàkì tó bá pàtàkì ni mo sì máa ń fi sórí cloud. Nítorí pé tí bá sọ fóònù náà nù, màá le, màá le tún dà padà lórí fóònù mi. Bẹ́ẹ̀ ni mo sì máa ń ṣe.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni nítorí ọdún àwọn mùsùlùmí là wọ́n tẹ̀lé. Oṣù tí mo fẹ́ràn jù ni oṣù Ramadan tí a máa ń gbàwẹ̀, tí a máa ń gbàwẹ̀

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo ní àwọn oníbàárà púpọ̀ àti àwọn, màá sábà pe àwọn oníbàárà tuntun. Màá sábà pè wọ́n, mo màa sábà wá wọ́n, màá sábà bá wọn sọ̀rọ̀ lórí ọjà mi.

Rárá o, mi ò kí ń sábà fún àwọn èèyàn ní ẹ̀jẹ̀. Nígbà wàá fún àwọn èèyàn ní ẹ̀jẹ̀, ó ti pẹ́ nítorí pé, nítorí pé mi ò, mi ò, mi ò lè jẹ ikó bá. Kún àlàáfíà mi ló ṣe fàbẹ́

Rárá o, èmi ò kí ń jẹ eléyìí torí pé a ò kí ń sábà wà àpapọ̀ pẹ̀lú àwọn oníbàárà. Igbáláyé fún irú è ò kí ń sábà wa ayé.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí n bá n sùn. Agágà tí òtútù bá wà, tàbí tí àwọn ẹ̀fọn, ẹ̀fọn bá pọ̀, máa sábà lo aṣọ ìbora ńlá láti fi sùn.

Nínú òṣìṣẹ́ tuntun, a máa ń wá kí òṣìṣẹ́ tuntun fẹ́ ṣiṣẹ́, kó nípọn, kó jẹ́ ẹni tó lè sì dá dúró ṣiṣẹ́. Láì ní olùbáṣiṣẹ́, a máa ń fẹ́ kí olùṣọ́ jẹ́ ẹni tó máa ń lo ọpọlọ ẹ̀, tí ò dẹ̀ kí ń rojọ káàkiri, tó jẹ́ ẹni tó ní wà pẹ̀lẹ́pẹ̀lẹ́, tó dẹ̀ máa ń ṣiṣẹ́ ẹ ni déédé.